Mo máa ń ṣàyẹwò ìméelì mi lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀méjì lọ́jọ́, dá lórí bí iṣẹ́ ṣe pọ̀. Bí iṣẹ́ bá pọ̀ gan, mo lè ṣàyẹwò ní ọ̀pọ̀ ìgbà kí n má bà á ṣàirí ìròyìn pàtàkì. Sùgbọ́n mo tún máa ń ṣètò àkóko rẹ̀ dáadáa kí ìméelì má baà jẹ́ kó yọ mí lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mò máa n ka gbogbo àdéhùn dáadáa kí n tó fọwọ́ sí. Mò máa ń wo àwọn kókó pàtàkì bíi ojúṣe ànfàní, ìlànà àti ohun tí ó lè fa ìṣòro lọ́jọ́ iwájú. Kíka dáadáa máa ràn mí lọ́wọ́ láti yàgò fún ìyàlẹ́nu kí n sì mọ ohun tí mò ń faramọ́ gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá fẹ́ sùn. Pápá jùlọ tí ojú ọjọ́ bá tutù, mo máa ń jẹ́ kó rọrùn fún mi láti sinmi kí ara mi lè tùú, kí oorun sì dùn dáadáa. Aṣọ ìbora tún máa ń fún mi ní ìtùnú àti ìmọ̀lára ààbò nígbà ooru.